Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi dáadáa ló wà. Ẹ̀bẹ̀ ni, kò fi bẹ́ẹ̀

Nígbà wo ni o kẹ́yìn, nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ah, ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ilé ìkàwé torí, ah, a ti fẹ́ tóbi, eeh, ọdún mẹ́ta sí mẹ́rin tí mo ti jáde ilé ìwé. So mi ò, ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé, but mo máa, mo máa, mo máa lọ bẹ tó bá, táyé bá yọ.

Irú kọ̀mpútà wo ni o ní? Irú kọ̀mpútà wo ni o ní? Kọ̀mpútà tí mo ní, tí mo ń lò laptop ló ń máa ń pè àwọn kọ̀mpútà kékeré yẹn tó máa ń ṣí bí open and close, laptop tó máa ń gbé sí orí ẹsẹ̀, tí èèyàn máa ń gbé dání, tí èèyàn lè gbé jáde, tó máa fi sínú báàgì yẹn ni mo ní.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò, eh, lórí tẹlifíṣàn mi. Èèyàn tí bá ráyè, tí bá ti ráyè, tí bá ti ṣẹ́ tán, tí bá ráyè, tí bá ti fẹ́ relax, ohun mo máa ń wo àwọn ètò lórí tẹlifíṣàn mi. Mo máa ń wò ó.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà Yorùbá ni, àṣà Yorùbá àti àṣà Igbo. Ọmọ Igbo ni mí, àmọ́ ilé Yorùbá lọ bí mi sí, so àṣà méjì la máa ń ṣe. Àmọ́ o, Igbo ni mí.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn, àwọn oun èlò tó ṣe pàtàkì jùlọ ní ibi iṣẹ́ mi, olùkọ́ ni mí, so gbogbo nǹkan tó wà ní, a, ilé, ẹ, tó wà ní school, gbogbo ẹ̀ ló, ló ṣe pàtàkì sí wa. Lati, ẹ, chalk board, pátákó tí a fi ń kọṣẹ́, sí marker oun kọṣẹ́, sí gbogbo ẹ̀ ló ṣe pàtàkì.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Bẹ́ẹ̀ ni, ẹ́, bí, bí Bíbélì ṣe sọ pé, ẹ́, ká fẹ́ràn, ẹ́, ẹnìkejì wa bí ara wa. So tí n bá lóúnjẹ, tí n bá lẹ̀ ní ẹnìkejì yẹn níbọ̀ mi tó nílò oúnjẹ, mo-- láti pín ló da. So mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi nítorí tí n bá ń ṣe eléyìí, mo ti ń, ẹ́, tí ń ṣe nǹkan tí Bíbélì ní ká ṣe.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Aáà, mo fẹ́ràn eré ìdárayá àlọ́ ká má pa àlọ́ fún ara wa. Ìyẹn mo fẹ́ràn e torí ó máa ń kóyàn lẹ́kọ̀ọ́, ìyẹn mo fẹ́ràn.

Ṣé o ní káàdì iṣẹ́? Sé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ nítorí káàdì iṣẹ́ yẹn jẹ́ ǹkan tó máa, tó máa mú káwọn èèyàn mọ̀ pé ìkan nu àwọn òṣìṣẹ́ eeh ibi tí mo ti ń ṣiṣẹ́ ni ó ni yen. So mo ní káàdì, gbogbo wa la ní káàdì iṣẹ́. Láti tá bá mú káàdì, dání a ò ní le wọ ibi iṣẹ́.

Omi tó máa ń mu lójoójúmọ́ pọ̀ tó. Omi tó máa ń mu lójoójúmọ́ pọ̀ tó. Ẹ̀mí máa ń mú omi dáadáa o, màá ń mú omi dáadáa nítorí omi dáa fún agọ ara, ó dáa fún ara. Eni tí ó bá mú omi kò dáa, ó máa wá dehydrated bí àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń sọ, kò dẹ̀ dáa. So ẹ̀mí máa ń mú omi dáadáa, dáadáa.